Mo máa ń mú àwọn èrò tuntun wá nípa wíwo àwọn nǹkan tí ó wà ní àyíká mi. Ni ọ̀pọ̀ ìgbà, èrò tuntun a máa wọlé tọ̀ mí wá nígbà tí mo bá rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi tàbí àyíká mi. Èrò tuntun a máa sọ sí mi lọ́kàn tàbí tí mo bá rí ohun kan tàbí èkejì ẹni tí ó lè fàá ní àyíká mi.

Lọ́pọ̀ ìgbà ẹ̀kan ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́. Mo fẹ́ràn láti máa fọ eyín mi ní àárọ̀ kùtùkùtù tí mo bá ti jí. Tí mo bá ti jí, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé mo máa lọ fọ eyín mi. Lẹ́yìn náà, ohun tó bá tún wá kù mo le ṣe. Nígbà mìíràn, amọ́ kò fi gbogbo ara wọ́pọ̀, mo lè tún fọ eyín mi lẹ́ẹ̀mejì, amọ́ kò wọ́pọ̀

Ìbéèrè yìí kò fi tara tara ye mi nítorí pé mi ò mọ nǹkan tó túmọ̀ sí "ẹ̀rọ ìdákẹ́jẹ́" bi ti báwo. Èmi ò lè dá ìbéèrè yìí ní tààrà nítorí pé kò ye mi. Mi ò mọ nǹkan tí a mọ̀ sí ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mi ò mọ itúnmọ̀ rẹ̀. Tí ọba sì mọ itúnmọ̀ ìbéèrè, kò ní le fọ èsì tí ó dára sí ìbéèrè náà.

O ti tó bí oṣù méjì sẹ́yìn tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Kì í ṣe ohun tí mo máa ń fi tára tára ṣe. Àmọ́ ọ̀pọ̀ ìgbà nígbà tí ó bá rẹ̀ mí tí èmi ò lè wọ ilé ìdáná, dáná ni mo máa lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ. Torí dí eyi oti má tó bi oṣù méjì tàbí kó lé di ẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ.

Rárá o, èmi kìí gbé àpò ẹ̀yìn o. Àpò àpamọ́wọ́ ni mo máa ń gbé. Ó ti pẹ́ tí mo ti gbé àpò ẹ̀yìn gbẹ̀yìn. Ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama ni mo rántí wípé mo ti gbé àpò ẹ̀yìn. Látìgbà tí mo ti kúrò ní ilé ìwé ẹ̀kọ́ girama tí mo sì ti dàgbà wọ ilé ẹ̀kọ́ gíga yunifásítì títí di ìsinyìí, èmi ò gbé àpò ẹ̀yìn o.

O fẹ́ràn cheese tí a máa ń fi sí orí rẹ̀, iyẹn wàrà. Bákan náà, mo fẹ́ràn àwọn ata aláràm̀barà tí a máa ń fi jẹ́ kí orí rẹ̀ ó wunni. Ọ̀pọ̀ ìgbà mo sì fẹ́ràn ẹran náà tí a máa ń fi sórí rẹ̀. Gbogbo àwọn nǹkan tí a máa ń fi sórí pizza ni mo fẹ́ràn nítorí pé ó máa ń fún ni ẹwà kan tí ó tún máa ń jẹ́ kí ó wun ní jẹ.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ṣiṣẹ́ jù, tí mo ti da ọpọlọ mi láàmú púpọ̀, tàbí tí mo ti ṣe iṣẹ́ alágbára tó pọ̀ jù, orí mi a máa fọ́ mi nígbà mìíràn. Tàbí tó bá tó àsìkò tí mo fẹ́ se ǹkan òṣù nígbà mìíràn, orí a máa fọ́ mi. Bẹ́ẹ̀ni o, orí máa ń fọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira sí ẹwà nítorí wípé ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti jẹ ẹwà rírò, inú mi á dàrú inú a sì máa rùn mí bẹ́ẹ̀ ni mo máa máa lọ sí ilé ìgbọ̀nsẹ̀ lóòrèkóòrè. Mi ò fẹ́ran ẹwà rárá bí ó ti wù kó mọ́ àfi tí ó bá lépo.

Bẹ́ẹ̀ni mo máa ń wo tẹlifíṣàn, mo máa ń wo àwọn eré àgbéléwò ní orí tẹlifíṣàn, bákan náà ni mo ti máa ń wo àwọn ẹ̀kọ́ nípa ẹranko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí tẹlifíṣàn.

Ápp tí mo máa ń lò jù ní WhatsApp. Mo máa ń lo WhatsApp gidi gan, nítorí pé èyí ni ó dúró gẹ́gẹ́ bí ohun tí mo fi máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Bákan náà mo máa ń lo ẹ̀rọ Facebook gidi, nítorí pé ibẹ̀ náà ni mo ti máa ń rí àwọn ènìyàn. Mo sì máa ń lo Instagram lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ WhatsApp ni mo máa ń lò jù.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí Google Cloud. Nítorí tí mo bá nílò rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí ní orí ẹ̀rọ kọ̀m̀pútà mi, mi ò ní ṣẹ̀ṣẹ̀ máa wá kiri. Mo fẹ́ràn lá tie máa tie máa fi pamọ́ sórí cloud. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo màá n fi pamọ́ sórí cloud.

Ah! Bẹ́ẹ̀ ni, ó máa ń fi ìpara sára tí mo bá ti wẹ̀ tán ní òrò tí mo fẹ́ múra tí báa jáde. Mo máa fi ìpara pa ara mi kí ara mi má bàa gbẹ. Ó máa ń fi ìpara dára dára dára ah ti nbá wẹ̀ tán, ó wà para torí mi fẹ́ kí ara mi kio.

Èmi kò ṣee ètò ago ìjí mi o. O ti mọ́ mi lára láti máa jí ní àkókò kan ní pàtó. Nítorí idí eyi, emi kò nílò láti ṣe ètò ago ìjí. To bá tó àsìkò tó yẹ kí n díde, ọpọlọ mi yóò ti sọ fún mi pé kí n gbéra, mo sì máa díde. Máa bá iṣẹ́ ọjọ́ mi. Mi ò ṣatò ago ìjí rárá o.

Data tí mo máa ń lò lọ́ṣọ̀ọ̀ṣẹ̀ yóò pọ̀ tóó gig mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ. Ó lè tóó twenty gig torí pé ọ̀pọ̀ ìgbà gbogbo ǹkan tí mo máa ń ṣe ni mo máa ń lo data fún.

Lọ́wọ́lọ́wọ́ báyìí emi ò ní kọ̀npútà kankan mọ́ o. Àmọ́ nígbà tí mo ní kọ̀mpútà, kọ̀mpútà HP compact ni mò ń lò nígbà náà. Àmọ́ nísínyii ó ti bàjẹ́ o. Mi ò sì tíì ra míì. Mi ò sì ní lọ́kàn láti tún yẹn ṣẹ. Mo fẹ́ ra miì ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣẹ̀wádìí àwọn alábàṣiṣẹ́ fún mi dáadáa, nítorí pé mo gbudọ̀ mọ irú ìwà àti irú ẹni tí wọ́n jẹ́, kí ènìyàn tó lè bá mi ṣiṣẹ́ mo máa fi mú fílẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn tí ó bá mọ̀ kí n lè mọ̀ bóyá ó ní ìwà burúkú kan tàbí èkejì lọ́wọ́

Rárá o, èmi kò ní àwòrán lára mi o. Kódà, èmi kò ní ìfẹ́ sí àwòrán tí à ń yà sí ara ẹni. Mi ò láwòrán kankan lára, ara mi ṣe ni ó mọ́. Mi ò fẹ́ràn kí a máa ya ǹkan tàbí èkejì sí ara rárá, mi ò nífẹ̀ẹ́ sí. Mo kò láwòrán kankan lára o.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Kódà ní ibi tí mò ń gbé. Alùpùpù jẹ́ ohun kan tí a máa ń fi rìnrìn àjò láti ibì kan sí èkejì. Mo ti gun alùpùpù dáadáa, kódà mo máa ń gun ní ọ̀pọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù, mo máa ń gun dáadáa.

Bẹ́ẹ̀ni ooo, n màá lọ sóde lẹ́ẹ̀kọ̀kan tí aaye ò dé bayo. Bó le jẹ́ wípé mo jẹ́ èyàn kan tí ó fẹ́ràn láti máa fi di mọ́lé, mi ó fẹ́ràn láti máa tọ pinpin pinpin kiri, àmọ́ báyìí rẹ̀ bayo. Mo máa ń lọ, nítorí díẹ̀ yìí mo ti lọ sóde rí. Haba, mo ti lọ sóde rí.

Kò sí rẹ́petẹ́ kan tí n bá ní ìpàdé pẹ̀lú oníbàárà. Tèmi ní kí n tí ṣe àwọn ohun tí oníbàárà mi fẹ́ wá gbà kí n tí palẹ̀ rẹ̀ mọ́, kí n dẹ́ rí wípé kò sí ohun kan tàbí èkejì tí ò sí nínú rẹ̀. Tí oníbàárà bá sì dé, kí n gbé ẹrù wọn fún wọn, kò sí ìmúra kan pàtó.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rìnrìnàjò láti ìlú kan lọ sí èkejì. Bí óò tẹ́ jẹ́ ìlú tó ti pọ̀, mo ti rìnrìnàjò láti ìlú kan lọ sí ìlú mìíràn dáadáa lọ́pọ̀ ìgbà, bí i kí a lọ láti ìlú Ondo sí ìlú Èkó tàbí láti ìlú Ondo sí ìlú Ibadan.

Kò sí àkókò kan pàtó tí mo máa lọ sun, àmọ́ láàrín ago mẹ́jọ sí ago mọ́kànlá ni àsìkò oorun fún èmi. Nígbà mìíràn sì re, mo lè máa rọrùn sun ní àsìkò yìí. Èyí tí a sì jẹ́ kí n kó di bí ago méjì sí mẹ́ta kí n tó sun.

Mo fẹ́ràn láti máa wọ àwọn aṣọ tí ó kìí ní mí lára. Àwọn aṣọ bí i t-shirt pẹ̀lú ṣòkòtò. Mi ò fẹ́ràn aṣọ tí mo máa wọ tí gbogbo ara á máa ní mí. Bẹ́ẹ̀ ni, mi fẹ́ràn láti máa kó ara síta. Mo fẹ́ràn láti máa pa ara mọ́. Irú àwọn aṣọ tí mo fẹ́ràn niyẹ̀n.

Bẹ́ẹ̀ni o, etí mi dára, mo sì fi ń gbọ́ràn dáradára. Mi ò ní àrùn etí, bẹ́ẹ̀ ni kò sì sí oun kan tàbí èkejì tó ṣe etí mi. Etí mi ń ṣiṣẹ́ dáradára, mo sì ń gbọ́ràn dáradára pẹ̀lú.

Ọlọ́run ò ní jẹ́ kí n rí ogun ẹkún ní tèmi o. Èmi ò kín sunkún o. Ọlọ́run má sì jẹ àri ohun tí ó pa wa lẹ́kún. Ó ti pẹ́ tí èmi ti sunkún gbẹ̀yìn. Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan tí yóò dé bá wa, tí yóò mọ̀ gbómijelóju wa ó dé bá wa o. Èmi ò sunkún o. Mi ò sì ní ri ogun ẹkún.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù tí ó pọ̀ gidi nítorí pé mo jẹ́ èèyàn kan tí ò kí n rí ara gba òtútù. Nítorí idi eyìí, mo ní aṣọ òtútù tó pọ̀, mo ní lọ́pọ̀lọ́pọ̀. Mi ò fẹ́ràn òtútù rárá, torí bẹ̀ mo máa ń dáàbò bo ara mi nígbà òtútù.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ọwọ́ ọ̀tún, nítorí pé níbi tí mo ti wá, ọwọ́ ọ̀tún ni a máa ń na sí ènìyàn tí wọ́n bá fẹ́ bọ̀wọ̀. Èyí túmọ̀ sí wípé a ò rí ẹni náà fin, a sì bọ̀wọ̀ fún ẹni náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sí ara mi, àmọ́ ṣá mi ò fẹ́ràn àwọn ohun ọ̀ṣọ́ tó bá ti ń tàn jù. Mo fẹ́ràn àwọn idi tí ó mọ níwọ̀n, mi ò fẹ́ràn gbàngba, mi ò fẹ́ràn nkan ńlá ńlá, àmọ́ ṣá mo sì máa ń pa èṣọ sára mi níwọ̀nba.

Bí n bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́--, mo ti máa ń ní lọ́kàn láti mọ bí iṣẹ́ náà ṣe máa lọ. Nítorí ìdí èyí, mo máa ń fi àsìkò sí gbogbo nǹkan, nítorí ìdí èyí kò kì í sì wàhalá funmi títí mo fi máa parí iṣẹ́ náà. Kò sí ìdààmú.

Bí mo ṣe máa ń ṣe irun mi, mo máa ń lọ sí ilé onídìrí wọ́n á sì bá mi di irun mi. Àmọ́ tó bá jé pé mo kàn fẹ́ fọ̀ lásán ni, emi fúnra mi lè fọ irun mi. Mo ní àwọn èròjà tí mo fẹ́ fọ sílẹ̀

Ṣé ibi tí a ti máa ń ṣe àwọn eré tó máa ń jẹ́ kí ènìyàn rù, tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni, èmi mọ ibi tí a ti máa ń ṣe àwọn eré wọ̀n yen, mo mọ bí eyokan sí méjì ní ìlú tí mò ń gbé. Bẹ́ẹ̀ni, mo mọ̀ bẹ.

Ṣíṣe iṣẹ́ mi dáradára máa ni ìlànà ìpolówó titemi. Níwọ̀n ìgbà tí mo bá ti ṣiṣẹ́ sí ara àwọn ènìyàn, iṣẹ́ ara wọn ò ní ìlànà ìpolówó fún mi. Ìgbà mìíràn à sì máa gbe sí orí ẹ̀rọ ayélujára tí àwọn ènìyàn bá ti rí iṣẹ́ wọ̀nyí, èyí ni máa dúró gẹ́gẹ́ bí ìpolówó fún èmi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn orin àtẹ̀gùn nítorí ó jẹ́, ó jẹ́ form of exercise fún mi. Tí bá gùn àtẹ̀gùn lọ sókè wá ṣíṣá rẹ ara mi á jí pépé ní ọ̀pọ̀ ìgbà. Ní díẹ̀ yìí mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn. Máa fi gùn lọ sókè padà wá ṣíṣá rẹ, ó máa ran ẹsẹ̀ mi lọ́wọ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n wà ní òru. Nítorí pé, níwon ìgbà tí mi ò bá ti sùn ní àárín òru, ó máa n ṣí ọpọlọ mi sílẹ̀ fún èrò tuntun, ó sì máa jẹ́ kí n lè ní àròjinlẹ̀ èrò. Mo fẹ́ràn àkókò òru gidigidigidi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn òru. Mo fẹ́ràn rẹ̀ dáradára. Mo fẹ́ràn láti wà ní òru.

Ìbéèrè yìí kò fi tàràràrà yé mi nítorí pé ọjà tàbí ọjà kò yé mi tó pàtó. Nítorí di ẹ yé mi kò lè fi ìdáhùn tààrà sí ìbéèrè yìí torí ìbéèrè náà kò yé mi dáradára. Èsì mi ò ní lè lọ tààrà, mi ò mọ èsì ìdáhùn rẹ.

Rárá o, ọmọbìnrin ni mí o, Yoruba sí ni mí pẹ̀lú. Kò wọ́pọ̀ láàrin àwa obìnrin Yoruba láti máa ní irungbọ̀n. Èmi kò ní irungbọ̀n rárá o, kódà mi ò fẹ́ kan wo irungbọ̀n rí. Mi ò ní irungbọ̀n o torí pé obìnrin Yoruba ni mí, a kò sì kìí ní irungbọ̀n.

Bio tie jẹ pé mi ò nífẹsí láti máa lo ìbòn. Mi ò sì kí ń lo ìbòrùn ní gbogbo ìgbà, àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀okan tí ọ̀orùn náà bá fẹ́ ní agbára púpọ̀ tí mo sì wọ pé ó lè ṣe ìpalára fún mi. Mo lè gbìyànjú láti lo ìbòrùn ní àwọn àsìkò wọ̀nyí, àmọ́ kò ṣe ohun tí mo máa ń lò gbogbo.

Mi ò le ṣe àká ìwé. Oyè ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́, mi ò tí è lè sọ pé oyè ìgbà báyìí ni. Níwòn igbà tí ó bá ti ṣiṣẹ́ tí mo ṣe, mo máa mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa wo àwòrán àgbésílẹ̀. Ó kéré tán, ó lè tó ẹ̀ẹ̀mẹwàá sí ẹ̀ẹ̀mejìlà tí mo máa ń wò lójúmọ́

Mi ò ní ọkọ̀ rárá ní wákàtí tí a wà yìí o, ní àsìkò yìí pa pá jù lọ. Àmọ́ ó, ó ṣe é ṣe kó jẹ́ wípé tí mo bá ní ọkọ̀, màá fẹ́ máa jẹun nínú rẹ̀ nítorí pé ọ̀pọ̀ ìgbà èèyàn lè máa kánjú lọ síbí kan tàbí èkejì, àyè sì máa gba èèyàn láti jẹun nínú ọkọ̀. Ó ṣe é ṣe kí máa jẹun nínú ọkọ̀ tí mo bá ní.

Tí ó bá yọ, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Tí a bá ṣiṣẹ́ tí a rí ọ̀pọ̀lọpọ̀ owó gẹ́gẹ́ bí èrè, mo máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tàbí tí owó wa ṣáà ti wọlé dáadáa, èyí tí olùyìnbímọ tí revenue, mo máa fún wọn.

Tí mo bá ní ohun kan tí mo fẹ́ ṣe tí mo sì ti rò nínú ọkàn mi pé báyìí ni mo ṣe fẹ́ ṣe, ta bá rí ènìyàn tí ó tọ́ mi sọ́nà ní ọ̀nà tí ó yàtọ̀ sí ọ̀nà tí mo mọ̀, mo lè pàrọ̀ ọkàn mi láti tẹ̀lé ìlànà tí a fi lélẹ̀ yìí. Ìpàrọ̀ ọkàn mi ò n ṣẹ́kan tó máa n nira fún mi láti ṣe rárá.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ènìyàn kan tó jẹ́ wípé ohun tí wón nífẹ̀ẹ́ sí jùlọ ni kí wón máa bá mi sọ̀rọ̀ kí wón sì máa wo ojú mi bákan náà. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìpè fídíò ní ìgbà kọ̀ọ̀kan tí àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan bá fẹ́ bá mi sọ̀rọ̀. Wọ́n fẹ́ràn láti rí ojú mi, tí wọ́n bá sì ti pe mí, dandan ni kí n gbé.

Ní ọ̀pọ̀ ìgbà, ó ṣeé ṣe, kí ń má pàdé àfojúsùn títà mi, tí ọjà ò bá yaá tàbí tí àwọn oníbàárà ò bá wá ṣiṣẹ́. Àmọ́ nígbà tí wọ́n bá ti wá ṣiṣẹ́ dáradára, júbẹ́ẹ̀lọ̀, pàápàá máa pàdé àfojúsùn títà mi.

Yàtọ̀ sí àwọn orin tí wọ́n má ń kọ ní ilé ìjọsìn tàbí àwọn orin tí mo fi ti kọ́ ní ìta, ó ti pẹ́ gidi gan tí mo ti lọ sí ibi orin gbẹ̀yìn. Yàtọ̀ sí pé bí a mo lọ sí ilé ìjọsìn tí a kọ orin tí a fi ń yin Ọlọ́run tàbí bẹ́ẹ̀, èmi ò kí ń lọ sí ibi orin o.

Mo máa ń ṣètò àwọn ìméèlì mi sí àkókò tí mo bá fẹ́ kí wọ́n dáhùn lọ́dọ̀ ẹni tí mo fi ìméèlì náà ránṣẹ́ sí. Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ìméèlì mi nìyẹn, mo máa ṣètò rẹ̀, yóò sì lọ dáhùn ní àkókò tí mo bá fẹ́ kó dáhùn.

Bi o silẹ jẹ́ pé ó ti tó ìwọ̀n ìgbà díè sẹ́yìn tí mo ti ya àwòrán, àti wípé ọdún tó kọjá mi ò fi tara tara ya àwòrán kan lọ títí, àmọ́ ṣá, mo fẹ́ràn yíya àwòrán, mo fẹ́ràn láti máa ya àwòrán. Bi o ti lé jẹ́ pé ó ti pẹ́ tí mo ti ya gbẹ́yin.

Rárá o, ní orí fóònù mi, èmi ò kí ń tan ìkíni lórí fóònù mi o. Ko ti w mo mi lára rararárá ni láti máa tan ìkíni. Kódà mo ti gbàgbé wípé ó ṣe é ṣe kí ènìyàn tan ìkíni lórí fóònù rẹ̀, mi ò kí ń tan rárá.

Sùúrù ni o. Ni gbogbo ìgbà tí mo bá ti ń dúró de ọkan tàbí èkejì, mo máa ní sùúrù gidi. Mo fẹ́ràn láti máa ní sùúrù. Sùúrù ni mo máa ń ní o. Nígbà tí mo bá ti ń dúró de nǹkan, títí ẹ̀ńkan náà yóò fi tẹ̀lé lọ́wọ́, ṣé ni mo máa ní sùúrù fún un.

Mo ti lọ sí ilé ìkàwé kẹ́yìn báyìí, ó ti lé ní ọdún mẹ́wàá. Mo fẹ́ lè sọ wípé ìgbà tí mo ti lọ sí ilé ìkàwé kẹ́yìn ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí àwọn olóyìnbo mọ̀ sí yunifásítì, ó ti pẹ́ tí mo ti lọ ilé ìkàwé.

Ìgbà ètò mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa ń rí àwọn oníbàárà mi gẹ́gẹ́ bí ọba. Wọ́n sì máa ń bọ̀wọ̀ fún wọn. Bí ó ṣe lè jẹ́ pé ọ̀pọ̀ ìgbà àwọn oníbàárà mi a máa mú inú bí mi pẹ̀lú ìwà burúkú tí ó wà lọ́wọ́ wọn, àmọ́ nítorí wọ́n ti ni ọba lo níbààrà, àwọn tí orin ó sun wọn púpọ̀, mi ò kí ń bá wọn jà.

Kò sí irú ẹ̀bùn tí mi ò fẹ́ràn láti máa fún àwọn ènìyàn. Ó dá lórí ohun tí oníkálukú bá fẹ́ àbí irú ènìyàn tí oníkálukú bá jẹ́ sí mi. Ni ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá ṣọjọ́ ẹ̀bi, mo fún wọn, mo fẹ́ràn láti máa fún wọn lẹ́bùn onítúràrí, èyí tí a máa ń fi sí ara. Ìgbà mìíràn mo sì fẹ́ràn láti máa fún wọn ní oúnjẹ bíi àkàrà òyìnbó, bí ká síbẹ̀ is se ounje fún wọn. Kò sí ẹ̀bùn tí mi ò fẹ́ràn láti máa fún wọn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tí a fi ń nu ara tí a bá wẹ̀ tán, àmọ́ ó ti tèmi bí ìró ló ṣeri. Èmi kò ní eleyi tí a máa ń gbé wọ̀ tí ènìyàn bá ti wẹ̀ tán, ṣùgbọ́n eleyi tí a máa ń fi nu ara tí ènìyàn bá ti wẹ̀ tán òun ní èmi máa ń lò, òní mo ní.

Ìbí ìṣẹ́ mi gbá mi láyè láti máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ìpè bá wọlé si órí rẹ̀, nítorí ìdí èyí kò ṣi ara ọ̀tọ̀ kọ́. Bí ìpè bá ti wọlé sórí aago mi níbikíbi tí mo bá wà, níwọ̀n ìgbà tí mi bá ti sí nínú ìpàdé, mo máa gbé, mo sì máa dáhùn rẹ̀.

Àwọn ìmọ̀ tuntun tí o wù mí láti kọ́ fún iṣẹ́ mi ni bí a ti ń rán aṣọ ìgbéyàwó àti bí a ti ń rán súùtù. Ó wù mí kín ní ìmọ̀ yìí, mi ní ìmọ̀ náà dojú àmi bó tie jẹ́ pé mo lè ràn àmọ̀ imo yìí o tí, mi ti ni dojú àmi, àwọn nǹkan tó wù mí kí n kọ́

Uhm, mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Àmọ́ tí a bá tún wò nígbà mìíràn síwájú sí i, kó ṣeé ṣe kí àwọn ìgbàgbọ́ yìí kí ó jẹ́ ohun tí ó yẹ kí a fi sórí? Àmọ́ mi ò mọ̀

Èmi o kí ń lo ọwọ́ ọ̀sì, ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lò fún gbogbo nǹkan, òun ni mo fi ń kan nǹkan, ọ̀nà ni mo sì máa ń fi mú nǹkan. Èmi o kí ń lo ọwọ́ ọ̀sì, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò dáradára. Ọwọ́ ọ̀tún mi ni ọwọ́ tí ó ṣiṣẹ́ jùlọ fún mi.

Omi ti mo máa ń mu ní ojoojúmọ́ yóò tó bi lítà omi mẹ́ta tàbí mẹ́rin. Mo máa ń mu omi tó lítà mẹ́rin ní ojúmọ́ tàbí jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kọ̀kan. N màá mu omi yóò tó lítà mẹ́rin.

Mo máà ń gba àwọn ímélì tí kò ní ǹnkan kan tí ó fi wúlò fún mi. Àwọn ímélì tí àwọn olóyìnbo a máà ń pèsè spamu. Mo máa ń gba lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ó sì yé mi bí wọ́n ṣe si máa ń mọ ímélì mi tí wọ́n sì fi ránṣẹ́ si. Mo máa ń gba àwọn ímélì tí ò wúlò yìí ní ọ̀pọ̀ ìgbà.

Tí a kò bá ní párọ́, àwọn àdéhùn tí ò bá ti gun lọ́pọ̀ ìgbà, òun ni mo máa ń ka, tàbí àdéhùn tí mo bá ti mọ̀ pé yóò fa ìpalára fún mi tí mi ò bá ka dáadáa. Àmọ́ àwọn àdéhùn pé a fẹ́ ṣe nǹkan ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, èmi kìí ka dáadáa o kín ma párọ́.

Tí mo bá ti ríi wí pé ìwà tí mo wu sí ènìyàn ò bá wọn lára mu tàbí wọ́n ti bínú, èmi kò lè ra láti tọrọ àforíjì òun, mo máa pe ẹni náà tàbí kí n tẹ àtẹ jíṣẹ́ ránṣẹ́ sí ẹni náà, mo sì máa bẹ̀rẹ̀ fún àforíjì ìwà tí mo wu.

Rárá o, mi ò lè rántí ní pàtó bóyá mo ti béèrè ìran lọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọrí. Mi ò kọ tí ẹ wò wípé mo ṣe báyìí rí. Mi ò béèrè rí, mi ò béèrè ìran wá láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí o.

Ní ẹ̀ẹ̀kookan kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń mu. Àmọ́ ẹ̀ẹ̀kookan tí ó bá yọ ni mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera yìí, mi ò kì í mu gbogbo ìgbà. Kódà kì í ṣe ohun tí mo máa ń mu léra léra, pàápàá jùlọ, but mo máa ń mu lẹ́ẹ̀kokan. Àmọ́ mo máa ń.

Uhm, bẹ́ẹ̀ni, mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́, àwọn ọ̀ṣọ́ aṣaralóge bí i yetí etí, bí i èyí tí a máa ń wọ̀ sọ́rùn, ago ọwọ́, òrùka ọwọ́. Ni ẹ̀kọ̀kan, mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ níwọ̀n.

Ah, bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti n ṣe ìrànwọ́ àkókò. Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ́ ṣe. Mo mọ̀ bí a ti máa ń pin àkókò, bí a se máa ń ṣe ìrànwọ́ àkókò dáradára. Mo, mo mọ̀ ọ́ ṣe. Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ́ ṣe. Mo mọ̀ bí a ti ṣe ń ṣe ìrànwọ́ àkókò.

Ó ti-- kò dá, mi ò wọ nú ẹ̀rọ bàlúù rí nítorí ìdí èyí, nkan tí èèyàn bá ní ìgbà àkọ́kọ́ fún, òun ni wọ́n má ní ìgbà ìkẹhìn fún. Àmọ́ nkan tí èèyàn ò bá tí ṣẹ̀rẹ̀, èèyàn lè ní ìgbà ìkẹhìn fún. Mi ò tí wọ ẹ̀rọ tí ó ńfò rí, mi ò wọ̀ rí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka iwe dáadáa kódà mo nífẹ̀ẹ́ sí iwe kíkà lọ́pọ̀lọpọ̀ torí pé ohun tí mo ti ń lọ ṣe ní ilé ẹ̀kọ́ gíga kò fàyè gba wípé kí n má ka iwe rárá. Èdè gẹ̀ẹ́sì ni ohun tí mo lọ ṣe pẹ̀lú literature torí idi eyì mo fẹ́ràn iwe kíkà lọ́pọ̀lọpọ̀

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà mí ní bíi ọgbọ̀n ìṣẹ́jú sí ìṣẹ́jú márùndínláàdọ́ta tí ò bá ti sí ìdádúró ọkọ̀ lójú pópó, àmọ́ tí ìdádúró ọkọ̀ bá ti wà ó lè gbà mí níbi wákàtí kan láti dé ibi iṣẹ́.

Oh bẹ́ẹ̀ni, mo máa ń na ara tí bá ti rin jù tàbí tí mo bá ti ṣe iṣẹ́. Máa fẹ́ràn láti na ara kí ara mi lè kó lé nù. Mo máa ń na ara mi tí iṣẹ́ bá ti pọ̀jù, máa dìde, màá sì gbìyànjú láti na ara mi díẹ̀.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí agbára títè mi bá ṣe mọ́. Mi ò kí ń ṣe ju ara mi lọ. Ohun tí mo bá ní, náà ni mo máa ń fi ran àwọn ènìyàn lọ́wọ́. Èmi kò lè lọ yá ohun tí mi ò ní láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn.

Ọ̀pọ̀ ìgba tí bá wà nínú ọkọ̀, kò sí ohun kan tàbí èkéjì tí mo máa ń gbọ́ jú ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ nínú ọkọ̀ ní àsìkò náà. Àmọ́ nígbà tí ó bá wù mí láti tẹ́tí sí ohun tí wọ́n sọ nínú ọkọ̀, mo lè kó ẹ̀rọ earpiece mí ṣ'étí kì n ṣi má gbórin ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n kì í ṣe wípé bóyá mo fẹ́ràn láti máa lò ó. Àmọ́ ó, tí n bá rí eléyìí tí ó máa ń yára dáradára, à, mo fẹ́ràn láti máa lò àwọn yẹn. Mo fẹ́ràn ti àwọn network kọ̀ọ̀kan tí ó máa ń sáré. Bẹ́ẹ̀ni, ẹé, mo fẹ́ràn láti máa lò wọ́n.

Bó ti lè jẹ́ pé kò sì lówó tí onìwà kún owó rẹ̀, ẹ, owó tí mò ń gbà náà kò bá ni nínú jẹ́ púpọ̀, àmọ́ kò sí ẹ̀dà náà tí ó máa ṣiṣẹ́ owó tí onì fẹ́ kí owó náà kí ó pọ̀ síi. Mo fẹ́ owó tí mò ń gbà kò burú bíi tó bẹ́gẹ̀, àmọ́ mo fẹ́ púpọ̀ síi.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni ẹ̀kọ́ akọmọléde nínú èdè Yorùbá. Mo nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ akọmọléde yìí nítorí wípé ó jẹ́ kí ènìyàn tún ní ìmọ̀ pún ìmọ̀ nípa oríṣiríṣi èdè.

Mo máa ń gbọ́ ìró wọn tí wọ́n bá ti ń kọrin tàbí tí mo bá kọjá ní ibi tí wọ́n wà. Ó ní bí wọ́n ṣe máa ń béèrè fún ìrànlọ́wọ́ bí mo tẹ̀ ṣe máa ń gbọ́ ìró wọn lèyí. Tọ́n bá ti béèrè, ohun tágbàrá mi bá ká láti ṣe ni mo máa ṣe fún wọn. Bí ó sì sí, a máa bá te.

Nígbà kúgbà tí mo bá ti fẹ́ lọ fún ìrìnàjò, mo máa ń ṣe ètò gbogbo ohun tí mo bá nílò láti kó papọ̀ ní kọ̀ọ̀kan. Màá sì wò yékéyéké. Báyìí ni mo ṣe máa ń ṣe àkópọ̀. Mo ti mọ gbogbo ohun tí mo máa ni lò ní inú ìrìnàjò tí mò ń lọ. Màá sì kó gbogbo rẹ̀ pọ̀, màá palẹ̀ rẹ̀ mọ́ fún ìrìnàjò mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí ní ẹ̀kan tàbí èèmejì. Mo gun láti ìlú kan lọ sí ìlú kejì nígbà tí mo wà ní oko wa. Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí.

Ẹ̀yin o, tí eré ìdárayá tí àsìkò rẹ̀ bá yọ, tí mo sì ní àsìkò lọ́wọ́ tí mo lè lọ, mo máa ṣeré ìdárayá dáadáa. Kódà mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá, nítorí pé lẹ́yìn iṣẹ́, èyí ni èèyàn máa ń fi nọra, tí èèyàn sì máa ń fi túra ká.

Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Àmọ́ ní ọjọ́ kan, èmi náà yóò bá wọn gbìyànjú láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin torí mo nífẹ̀ẹ́ sì àmọ́ ṣá, ní lọ́wọ́lọ́wọ́ yìí mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin.

Rárá o, àyàfi tó bá ní ìdí kan tàbí pàtàkì tí ó fi kan dandan kí n jí ní òwúrọ̀ kùtùkùtù. Mi ò jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ o. Ilẹ̀ ti máa ń mọ́ dáradára kí n tó dìde ní orí ibùsùn mi. Àfi tó bá jẹ́ wípé mo ní ohun tí mo fẹ́ ṣe ní kùtùkùtù nìkan ni mo máa ń jí ní kùtùkùtù.

Mi ò ní àkókò kan ní pàtó tí mo fi máa ń sinmi tí bá jẹ òun ọsan bá fẹ́ sinmi, mo máa sinmi títí tí yóò fi tẹ́ mi lọ́rùn nìí. Èmi ò kí ń fi àkókò lé irú àwọn ǹkan bẹ́yẹn torí ìdí ẹ̀yìí. Mi ò ní àkókò fún ìsinmi oúnjẹ.

Rárá o, èmi kò tíì fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí o. Mi ò tíẹ̀ gbiyanjú rẹ́ ràrá rín o, àmọ́ tí n bá wá lẹ́yàn tó nílò ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ sè mí sì bá lára mu, mo lè fún wọn ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n báyìí, èmi kò tíì fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí o.

Ní ọdún tí a wà tí a mú yìí, mi ò tíì rin ìrìnàjò kan báyìí fún iṣẹ́ kankan. Fún ìdí èyí, mà sọ pé ó ti tó ìgún ìgbà díẹ̀ sẹ́yìn tí mo ti gbìyànjú láti rin ìrìnàjò kankan bí ó ti wù kó mọ́ fún iṣẹ́.

Bí o tilẹ̀ jẹ́ wípé kìí ṣe gbogbo ààlà tí mo bá là, náà ni mo máa ń rántí dáradára. Àmọ́ mo máa ń rántí àwọn kọ̀ọ̀kan tí mo bá ti lá wọn. Mo máa ń rántí ààlà mi, àmọ́ ṣá o, gẹ́gẹ́ bí mo ti wí sẹ́yìn, kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń rántí ààlà tí mo.

Mi ò ní ètò kan pàtó fún eré ìdárayá mi o. Bo bá ṣe wá, náà ni mo ṣe máa ń ṣe. Kódà lọ́pọ̀ ìgbà gan mi tẹ̀ kí n ṣe eré ìdárayá bó ti wu o mọ. Àmọ́ tí bá ti rí wí pé ara mi fẹ́ wúwo tàbí nǹkan ni mo máa ń gbìyànjú láti rìn níwọ̀nba.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ni wípé kí n tóbi jù báyìí lọ ní ìdí iṣẹ́ tí mò ń ṣe, kí òye náà kó túbọ̀ yẹ mí síi, kí n lè mọ bí mo ṣe máa dí ńlá tí mo máa di púpọ̀ ju bí mo ṣe wà. Mo fẹ́, mi ì fẹ́ wà lójúkan lórí iṣẹ́ tí mò ń ṣe. Mo fẹ́ máa rí wípé ìyípadà ń dẹ́ bá mi.

Àwọn ẹbí tèmi ò mọ̀ ní àṣà kan ní pàtó tí a máa ń ṣe nínú ẹbí titi wa, torí pé ìdílé onígbàgbọ́ ni ọmọ ti jáde wá. Nítorí ìdí èyí, a ò tí rẹ wolẹ̀ ní àṣà kan tí mo gbọ́njú bá. Bo ya ka so pé àwọn bàbánlá bàbá mi ni wọ́n ti ṣe àwọn àṣà ẹgbẹ́ yẹn.

Ọ̀pọ̀ ìgbà, àwọn ìṣòro tí mo máa ń dojú kọ lórí ẹ̀rọ ayárabíàṣá, mo máa ń padà lo síìmù mi. Tí eléyìí tí mo n lò tí ò bá ti kunjú òṣùwọ̀n tí ó sì sáré tó, mo máa pàrọ̀ síìmù náà sí mi.

Tí ó bá jẹ́ àsìkò oru, èmi kò fẹ́ràn láti máa fi aṣọ búra nítorí oru, àmọ́ tí ibi tí mo wà bá tutù tàbí tí ẹ̀rọ amúlétutù wà níbẹ̀, mo máa fi aṣọ bora. Tí ibi tí mo wà bá sì ti tutù, èmi kò ní fi aṣọ kankan búra.

Ó ti pẹ́ tí mo ti jáde lọ pàdé àwọn ọ̀rẹ́ mi. Kódà láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn, ó ti pẹ́ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti pàde ara wa gbẹ̀yìn nítorí iṣẹ́ ò fi àyè rẹ̀ sílẹ̀ rárá rárá ni.

Nígbà tí mo bá sín, mo máa ń fi ọwọ́ bo imú mi, nítorí pé mi ò ní fẹ́ pa àwọn ènìyàn tó wà níbẹ̀ lára. Nígbà tí mo bá sì ti sin tán, mo máa kí ara mi wí pé "Kí Olúwa, kí ó bùkún mi."

Mo ní ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú àwọn alábàáṣisẹ́ po mi nítorí pé mo gbàgbọ́ wípé tí àwọn ènìyàn bá jọ wa níbìkan, kò yẹ kí wọ́n jẹ́ ọ̀tá ara wọn. Nítorí tí àbájọ fọwọ́ sanwó pọ̀, iṣẹ́ wa yóò máa fà sí eyìn. Ìbáṣepọ̀ tó dán mọ́rán ni mo ní pẹ̀lú àwọn tajọ n ṣiṣẹ́

Èmi ò kí ń ra epo rárá fún ọkọ̀ mi o. Ìdí tí mi ò sì kí n fi ra epo fún ọkọ̀ mi ni wípé mi ò tí ì ní ọkọ̀. Bí mi ò bá sì ní ọkọ̀, kò sí ohun tí mo fẹ́ rẹpo sí. Èmi ò kí ń repo sọ́kọ̀ mi rárá o.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fi ọwọ́ ya àwòrán ìkíni. Ẹ̀ẹ̀kejì, mo mọ bí a ti ń fi ẹ̀rọ ayélujára, mo mọ bí a ti fi ń ya àwòrán ènìyàn tí ó bá dúró. Fún ìdí èyí, mo mọ bí a ti ń ya àwòrán.

Tí mo bá ti jí ní òwúrọ̀ kankan, máa kọ́kọ́ sún sí orí ibùsùn mi, mi ò ní fò dídé gira, màá jẹ́ kí gbogbo ohun tí wà láyé ká mi, kí ara mi ti balẹ̀ pẹ̀lú rẹ̀. Lẹ́yìn yìí ni màá wá dìde láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi.

Mi ò, rárá o, èmi kò mọ̀ bí a ti ń pa ẹja o. Èmi ò sì gbé léti omi, bẹ́ẹ̀ ni mi ní àwọn ènìyàn tí ó máa ń péja ní tósi mi. Bóyá ń bá ní ni, èmi ò bá mọ bí wón ti ń pa ẹja, àmọ́ èmi kò mọ ẹja pa rárá rárá ni.

Kò sí ohun kan rẹpẹtẹ tí mo máa ṣe sí ẹekannà mi jù wí pé tí mo bá ti wẹ̀ lẹ́yìn òwúrọ̀ tàbí ní ìgbàkúùgbà, mo màá rí pé mo fọ ẹekannà mi ó sì mọ́ tónítóní. Tí n bá sì rí pé ìdọ̀tí sá sábé ẹekanna mi, mo màá rí pé mo kó gbogbo ìdọ̀tí náà kí ẹekanna mi kí ó lè ba à mọ́ tónítóní.

Bẹ́ẹ̀ni, èmi ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n kọ̀ọ̀kan nínú ilé mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ó máa ń mú iṣẹ́ rọrùn fún mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n bí ẹ̀rọ tí a fi ń lọ ata, ó máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún mi.

Èmi kò kí ń ní ìpàdé ní gbogbo ọ̀sẹ̀ o, àmọ́ pé ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń ní ìpàdé àmọ́ kí n sọ sọ̀sẹ̀. Pé bí èyí mi o le sọ pé ìgbà báyìí, pe iye ìgbà báyìí ni mo máa ń ní ìpàdé ọ̀soosẹ̀, mo sì ní ìpàdé lọ́sẹ̀